Àmi. Ọlọ́run mi, ní ọ̀sán gangan ni mo kígbe. Ṣùgbọ́n ìwọ kò dá mi ní ohùn, àti ní òru, èmi kò dákẹ́. Ṣùgbọ́n síbẹ̀, ẹni mímọ́ ni ìwọ, ẹni tí ó tẹ ìyìn Israel dóò. Àwọn baba ńlá wa ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ, wọ́n ní ìgbẹ́kẹ̀lé, ìwọ sì gbà wọ́n. Ìwọ ni wọ́n sun ẹkún sí, wọ́n sì ní ìgbàlà. Ìwọ ni wọ́n gbẹ́kẹ̀lé, a kò sì dojú tiwọn. Ṣùgbọ́n kòkòrò ni mo jẹ́, kì í sì ṣe ènìyàn. Mo di ẹlẹ́gàn àwọn ènìyàn, ẹlẹ́yà àwọn ènìyàn. Gbogbo àwọn tí ó rí mi fi mí ṣe ẹlẹ́yà. Wọ́n yọ ète ẹ̀gàn wọn sí mi, wọ́n sì ń mi orí wọn pé, "Ó gbẹ́kẹ̀rẹ́ lé Olúwa, jẹ́ kí Olúwa gbà á là. Jẹ́ kí ó gbà á là, nítorí pé ó ní ayọ̀ nínú rẹ̀." Síbẹ̀ ìwọ ni o ti mú mi wá láti inú. Ìwọ ni ó mú mi wà láìléwu. Nígbà tí mo rọ̀ mọ́ ọmú ìyá mi, ìwọ ni a fi mí lé lọ́wọ́ láti inú ìyá mi wá. Nígbà tí ìyá mi sì ti bí mi, ìwọ ni Ọlọ́run mi. Má ṣe jìnnà sí mi, nítorí pé ìyọnu súnmọ́ tòsí, kò sì sí ẹni kan tí yóò ṣe ìrànlọ́wọ́. Ọ̀pọ̀ akọ màlú yí mi ká, àwọn màlú alágbára Baṣani rọ̀gbà yí mi ká. Wọ́n ya ẹni wọn sí mi bí kìnnìún tí ń dọ dodẹ́kìrí, tí ń kéramúramú. Àdá mi jáde gẹ́gẹ́ bí omi, gbogbo egungun mi ti yẹ̀ kúrò ní oríke rẹ̀. Ọkàn mi sì dàbí idà tí ó yọ láàrin inú mi. Agbára mi ti gbẹ bí àpáàdì, ahọ́n mi sì ti lẹ̀ mọ́ páàrí ẹ̀rẹ̀kẹ́ mi. Ìwọ ti tẹ̀ mí sínu eruku ikú, àwọn ajá yí mi ká, ìjọ àwọn ènìyàn ibi ti ká mi mọ́. Wọ́n gún mi lọ́wọ́, wọ́n sì gun mi lẹ́sẹ̀. Mo lè ka gbogbo àwọn egungun mi, àwọn ti kara wọ́n wò, wọ́n dojú lé mi. Wọ́n pín aṣọ mi láàrin ara wọn, àní lórí aṣọ mi ni wọ́n ṣe gègé. Ṣùgbọ́n ìwọ Olúwa, má ṣe jìnnà sí mi. À! Olùrànlọ́wọ́ mi, yára wá fún àtìlẹ́yìn mi. Gba ọkàn mi sílẹ̀ lọ́wọ́ idà, àní ẹ̀mí mi lọ́wọ́ agbára àwọn ajá. Gba ọkàn mi sílẹ̀ lọ́wọ́ kìnnìún, kí o sì gbà mí sílẹ̀ lọ́wọ́ ìwú àgbàǹréré. Èmi yóò kéde orúkọ rẹ láàrin arákùnrin àti arábìnrin mi. Nínú ìjọ ni èmi yóò máa yìn ọ́. Ẹ̀yin tí ẹ bẹ̀rù Olúwa, ẹ yìn. Gbogbo ẹyin ìran Jakọbu, ẹ fi ògo fún. Ẹ dìde fún tẹ̀rùtẹ̀rù ẹ̀yin irú ọmọ Israẹli. Nítorí pé òun kò sáàtà, bẹ́ẹ̀ ni kò sì kórìíra ìpọ́njú àwọn tí a ni lára. Kò sì fi ojú rẹ̀ pamọ́ fún mi, ṣùgbọ́n ó gbọ́ nígbà tí mo ké pè é. Láti ọ̀dọ̀ rẹ̀ ni ìyìn mi yóò ti wá nínú àjọ ńlá. Ẹ̀jẹ̀ rẹ̀ ni èmi yóò san níwájú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Tálákà yóò jẹ́, yóò sì yó. Àwọn tí ń mú àlúwa yóò yìn. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ wà láààyè títí ayérayé. Gbogbo òpin ayé ni yóò rántí, wọn yóò sì yípadà sí Olúwa. Àti gbogbo ìdílé orílẹ̀-èdè ni wọn yóò jọ́sìn níwájú rẹ̀. Nítorí ìjọba ni ti Olúwa, òun ni ó ń pàṣẹ lórí àwọn orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn olúwa ayé wọn yóò ṣe àsè, wọn yóò sì sìn ín. Gbogbo àwọn tí ó wọ inú ilẹ̀ lọ yóò kúnlẹ̀ níwájú rẹ̀. Àti ẹni tí ó kọ́lé pa ọkàn ara rẹ̀ mọ́ ní ààyè, irú ọmọ rẹ̀ yóò sìn ín. A ó sọ fún àwọn ìran tí ń bọ̀ nípa Olúwa. Wọn yóò polongo òdodo rẹ̀ sí àwọn ọmọ tí a kò tíì bí wípé òun ni ó ṣe èyí. Súàmù kẹtàlélógún. Súàmù ti Dafidi. Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀, èmi kì yóò ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ síbi pápá oko tútù, ó mú mi lọ sí ibi omi dídákẹ́ rọ́rọ́. Ó mú ọkàn mi padà bọ̀ sípò, ó mú mi lọ sí ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Bí mo ti ẹ́ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Nítorí ìwọ wà pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ ta òróró sí mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́, ère àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Èmi yóò sì máa gbé inú ilé Olúwa títí láéláé. Súàmù kẹ́rìnlélógún. Ti Dafidi. Súàmù.

Ológun. Ti Dafidi. Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sókè sí. Ọlọ́run, èmi gbẹ́kẹ̀lé ọ. Má ṣe jẹ́ kí ojú ó tì mí. Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi óò yọ̀ mí. Ẹni tí ó dúró tì ọ́, ojú kì í ó tì. Àwọn tí ń ṣẹ̀ láìnídì ni kí ojú kí ó tì. Fi ọ̀nà rẹ hàn mí, Olúwa. Kọ́ mi ní ìpà tí rẹ̀. Ṣe amọ̀nà mi nínú òtítọ́ rẹ kí o sì kọ́ mi. Nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi. Ìwọ ni mo dúró tì ní gbogbo ọjọ́. Rántí olúwa àánú àti ìfẹ́ rẹ̀ ńlá. Torí pé wọ́n ti wà nígbà àtijọ́. Má ṣe rántí àwọn ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi tàbí ìrékọjá mi. Gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, rántí mi nítorí tí ìwọ dára, ìwọ Olúwa. Rere àti ẹni ìdúró ṣinṣin ni Olúwa. Nítorí náà ó kọ́ àwọn ẹlẹ́sẹ̀ ní ọ̀nà náà. Ó ṣe amọ̀nà àwọn onírẹ̀lẹ̀ ní ohun tí ó dára. Ó sì kọ́ àwọn onírẹ̀lẹ̀ ní ọ̀nà rẹ̀. Gbogbo ipa ọ̀nà Olúwa ni ìfẹ́ àti òdodo tí ó dúró ṣinṣin. Fún àwọn tí ó pa májẹ̀mú àti ẹrí rẹ̀ mọ́. Nítorí orúkọ rẹ, Olúwa, dárí ẹbí ẹ̀ṣẹ̀ méjì mi nítorí tí o tóbi. Àwọn wo ni ó bẹ̀rù Olúwa? Yóò kọ wọn ní ọ̀nà èyí tí wọ́n yóò yàn. Wọn yóò lo ọjọ́ wọn nínú àlàáfíà. Àwọn ọmọ wọn yóò sì gba ilẹ̀ náà. Olúwa fi ọkàn tán àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ó sọ májẹ̀mú rẹ̀ di mímọ̀ fún wọn. Ojú mi gbé sókè sódò Olúwa. Nítorí pé yóò yọ ẹ̀ṣẹ̀ mi kúrò nínú àwọ̀ náà. Yí padà sí mi kí o sì ṣe oore fún mi. Nítorí pé mo nìkan wà, mo sì di olùpọ́njú. Tì mí lẹ́yìn kúrò nínú ìpọ́njú àyà mi. Kí o sì fà mí yọ kúrò nínú ìpọ́njú mi. Kíyèsi ìjìyà àti wàhálà mi. Kí o sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì. Kíyèsi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá mi tí wọ́n kórìíra mi pẹ̀lú ìwà ìkà wọn. Pa ọkàn mi mọ́ kí o sì gbà mí sílẹ̀. Má ṣe jẹ́ kí a fi mí sínú ìtìjú. Nítorí pé ìwọ ni ibi ìsádi mi. Jẹ́ kí òtítọ́, inú àti ìdúró ṣinṣin kí ó pa mí mọ́. Nítorí pé mo dúró tì ọ́. Ra Isreali padà ìwọ Ọlọ́run nínú gbogbo ìṣòro rẹ̀. Saamu kẹ́rìndínlọ́gbọ̀n. Ti Dafidi. Ṣe ìdájọ́ mi, Olúwa. Nítorí tí mo ti ń rìn nínú ìwà òtítọ́ mi. Mo sì ti ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Ǹjẹ́ ẹṣẹ̀ mi kì yóò yẹ. Wá dí mi wò, ìwọ Olúwa, kí o sì dán mi wò. Dán àyà àti ọkàn mi wò. Nítorí ìfẹ́ rẹ tí ó dúró ṣinṣin ń bẹ níwájú mi. Èmi sì ti ń rìn nínú òtítọ́ rẹ. Èmi kò jókòó pẹ̀lú aláìṣòótọ́. Bẹ́ẹ̀ ni èmi kì yó bá àwọn àgàbàgebè wọlé. Èmi ti kórìíra àwùjọ àwọn ènìyàn búburú. Èmi kì yó sì bá àwọn ènìyàn ìkà jókòó. Èmi yóò wẹ ọwọ́ mi ní àìlẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni èmi yóò sì yí pẹpẹ rẹ ká, Olúwa. Èmi yóò kọrin sókè àní orin ọpẹ́. Èmi yó sì máa sọ iṣẹ́ ìyanu rẹ. Áà! Olúwa, èmi ń fẹ́ ilé rẹ níbi tí ìwọ ń gbé àní níbi tí ògo rẹ wà. Má ṣe gbà mí dànù pẹ̀lú àwọn ẹlẹ́sẹ̀. Tàbí ẹ̀mí mi pẹ̀lú àwọn ọkùnrin tí ò gbẹ ẹ̀jẹ̀ ń gbẹ. Àwọn tí ọwọ́ wọn kún fún ìwà ibi. Tí ọwọ́ ọ̀tún wọn kún fún àbètẹ́lẹ̀. Ṣùgbọ́n èmi ó máa ń rìn nínú ìwà òtítọ́. Ra mí padà kí o sì ṣánú fún mi. Ẹ̀ṣẹ̀ mi dúró lórí ilẹ̀ tí ó tẹ́jú. Nínú ìjọ ńlá èmi yóò fi ìbùkún fún Olúwa. Saamu kẹtàdínlọ́gbọ̀n. Ti Dafidi. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi. Tani èmi yóò bẹ̀rù? Olúwa ni ibi ìsádi ẹ̀mí mi. Ẹ̀rù tani yóò bà mí? Nígbà tí àwọn ènìyàn búburú kọjú ìjà sí mi láti jẹ ara mi. Àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkú mi. Wọn yóò kọsẹ̀, wọn yó sì ṣubú. Bí ọmọ ogun tilẹ̀ yin mí ká tí wọn sì dìde sí mi. Ọkàn mi kì yóò bẹ̀rù. Bí ogun tilẹ̀ dìde sí mi. Nínú èyí ni ọkàn mi yóò le. Ohun kan ni mo bère lọ́dọ̀ Olúwa. Òun ni èmi yóò máa wá kiri. Kí èmi kí ó le wà ní ilé Olúwa ní ọjọ́ ayé mi gbogbo. Kí èmi kí ó le kíyèsi ẹwà Olúwa. Kí èmi kí ó sì máa wà ní tẹ́ḿpìlì rẹ̀. Nítorí pé ní ìgbà ìpọ́njú, òun yóò pa mí mọ́ nínú àgọ́ rẹ̀. Níbi ìkọkọ àgọ́ rẹ̀ ni òun yóò pa mí mọ́. Yóò sì gbé mi sókè lórí àpáta. Nísinsìnyí a ti gbé orí mi sókè ga ju tẹ́lẹ̀ lọ.

Nínú àgọ́ rẹ̀, ẹbọ ariwo àti ti ayọ̀, èmi yóò kọrin àní orin dídùn sí Olúwa. Gbọ́ ohùn mi nígbà tí èmi bá ń pè. Olúwa, ṣe àánú fún mi, kí o sì dá mi lóhùn. Ọkàn mi wí pé, wá ojú rẹ. Ojú rẹ, Olúwa, ni tí èmi ń wá. Má ṣe fi ojú rẹ pamọ́ kúrò lọ́dọ̀ mi. Má ṣe fi ìbínú ṣá ìránṣẹ́ rẹ dì. Ìwọ tí ó jẹ́ olùrànlọ́wọ́ mi, má ṣe fi mí sílẹ̀, má sì ṣe kọ̀ mí. À! Ọlọ́run ìgbàlà mi, bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́gbà mí. Kọ́ mi ní ọ̀nà rẹ, Olúwa, kí o sì sì mí lọ sí ọ̀nà tí ó tẹ́jú. Nítorí àwọn ọ̀tá mi, má ṣe fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́. Nítorí àwọn ẹlẹ́rìí èké ti dìde sí mi, wọ́n sì mí ìmí ìka. Èmi ní ìgbàgbọ́ pé èmi yóò rí ìré Olúwa ní ilẹ̀ alààyè. Dúró de Olúwa kí o jẹ́ alágbára, kí o sì mú ọkàn le àní dúró de Olúwa. Sámù kejìdínlọ́gbọ̀n, ti Dafidi. Ìwọ Olúwa, mo ké pe àpáta mi, má ṣe kọ etí dídí sí mi. Tí ìwọ bá dákẹ́ sí mi, èmi yóò dàbí àwọn tí ó lọ sí ọ̀gùn. Gbọ́ ohùn ẹbẹ̀ mi fún àánú bí mo ṣe ń ké pè ọ fún ìrànlọ́wọ́. Bí mo ṣe gbé àwọn ọwọ́ mi sókè sí ibi mímọ́ rẹ jùlọ. Má ṣe fà mí lọ pẹ̀lú ènìyàn búburú àti pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ń sọ̀rọ̀ àlàáfíà sí aládùúgbò wọn ṣùgbọ́n tí ìwà ìkà ń bẹ nínú wọn. Sọ ẹ̀ṣọ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àti fún iṣẹ́ ibi wọn. Gba ẹ̀ṣọ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn kí o sì san ẹ̀ṣọ́ wọn bí ó ti tọ́. Nítorí pé wọn kò ka iṣẹ́ Olúwa sí tàbí àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀, ohùn òórùn wọn wọlé kì ó sì gbé wọn ró mọ́. Alábùkún fún ni Olúwa nítorí pé ó ti gbọ́ ohùn ẹbẹ̀ mi. Olúwa ni agbára mi àti asà mi. Nínú rẹ̀ ni mo gbẹ́kẹ̀lé àní ó sì ràn mí lọ́wọ́. Ọkàn mi sì gbé sókè fún ayọ̀, àní pẹ̀lú orin mi, mo fi ọpẹ́ fún. Olúwa ni agbára àwọn ènìyàn rẹ̀. Òun ni ó di ìgbàlà àwọn ẹni àmì òróró rẹ̀. Ìwọ gba àwọn ènìyàn rẹ là, kí o sì bùkún àwọn ajogún rẹ. Di olùṣọ́ àgùntàn wọn kí o sì gbé wọn léèké títí ayé rayé. Sámù ìkọkàndínlọ́gbọ̀n, Sámù ti Dafidi. Ẹ fi fún Olúwa ẹ̀yìn ẹ̀dá àrùn, ẹ fi fún Olúwa ògo àti alágbára. Fi fún Olúwa àní ògo orúkọ rẹ̀. Sin Olúwa nínú ẹwà ìwà mímọ́. Ohun Olúwa ń rẹ àwọn omi kọjá. Ọlọ́run ògo ń sún àrá, Olúwa sún àrá. Ohun Olúwa ní agbára, ohun Olúwa kún fún ọláńlà. Ohun Olúwa fa igi kedari, Olúwa náà ló fọ́ igi kedari Lebanon níya. Ó mú Lebanon fò bí ọmọ màlúù àti Sirioni bí ọmọ àgbàǹréré. Ohun Olúwa ń ya bí ọwọ́ iná ọ̀mọ̀nà. Ohun Olúwa ń mi aginjù, Olúwa mi aginjù Kadesi. Ohun Olúwa ni ó lọ igi óákù, ó mú abo àgbọ̀nrín bí, ó sì bọ́ igi gbó sí òòru. Àti nínú tẹ́ḿpìlì rẹ̀, gbogbo ohùn wí pé, ògo. Olúwa jókòó, ó sì jẹ ọba lórí ìṣàn omi. Olúwa jókòó lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba títí láéláé. Kí Olúwa fi agbára fún àwọn ènìyàn rẹ̀, bùkún àwọn ènìyàn rẹ̀ pẹ̀lú àlàáfíà. Sámù ọgbọ̀n, Sámù orin fún ìyàsímímọ́ tẹ́ḿpìlì ti Dafidi. Èmi yóò kó kìkì rẹ, Olúwa, nítorí ìwọ ni ó gbé mi léèké tí ìwọ kò sì jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí. Olúwa Ọlọ́run mi, èmi ké pè ọ fún ìrànlọ́wọ́, ìwọ sì ti wò mí sàn. Olúwa, ìwọ ti yọ ọkàn mi jáde kúrò nínú ìṣà òkú. Mú mi padà bọ̀ sí ipò alààyè kí èmi má bá lọ sí inú ihò. Kọ orin yìí sí Olúwa, ẹ̀yin olódodo, kí ẹ sì fi ọpẹ́ fún orúkọ rẹ̀ mímọ́. Nítorí pé ìbínú rẹ̀ wà fún ìgbà díẹ̀, ojúrere rẹ̀ wà títí ayé rayé. Ẹ kúnlẹ̀ pé títí di alẹ́ ṣùgbọ́n ayọ̀ yóò wà ní òwúrọ̀. Nígbà ayé mi, mo wí pé, a kì yóò ṣi mi ní ipò padà nípa ojúrere Olúwa. Ìwọ ti gbé mi kalẹ̀ bí òkè tí ó ní agbára. Ìwọ pa ojú rẹ mọ́, àyà sì fò mí. Sí ọ, Olúwa, ni mo ké pè àti sí Olúwa ni mo sọkún fún àánú. Ère kí ni ó wà nínú ikú ìparun mi, nínú lílọ sí ihò mi? Eruku yóò há yàn bí, ǹjẹ́ ẹ yóò sọ nípa òdodo rẹ? Gbọ́

Ìwọ ti yí ìkanú mi di ijó fún mi. Ìwọ sì ti bọ́ aṣọ ọ̀fọ̀ mi, ó sì fi aṣọ àyọ̀ wọ̀ mí. Nítorí ìdí èyí ni kí ọkàn mi máa yìn ọ, kí ó má sì ṣe dákẹ́. Ìwọ Olúwa Ọlọ́run mi, èmi yóò máa fi ọpẹ́ fún ọ títí láé. Súámù kọkànlélọ́gbọ̀n. Fún adarí orin. Saámù ti Dafidi. Nínú rẹ Olúwa ni mo ti rí ààbò. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Gba mi nínú òdodo rẹ, tẹ́ etí rẹ sí mi, gba mi kíákíá. Jẹ́ àpáta ààbò mi, jẹ́ odi alágbára láti gba mi. Ìwọ pàápàá ni àpáta àti ààbò mi. Nítorí orúkọ rẹ, màá ṣe olùtọ̀ mi kí o sì ṣe amọ̀nà mi. Yọ mí jáde kúrò nínú àwọn tí wọ́n dẹ pamọ́ fún mi nítorí ìwọ ni ìsádi mi. Ni ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Ìwọ ni ó ti rà mí padà, Olúwa Ọlọ́run òtítọ́. Èmi ti kórìíra àwọn ẹni tí ń fi èsì òrìṣà tí kò níye lórí, ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé Olúwa. Èmi yóò yọ̀, inú mi yóò dùn nínú ìfẹ́ ńlá rẹ. Nítorí ìwọ ti rí ìbínú jẹ́ mi, ìwọ ti mọ ọkàn mi nínú ìpọ́njú pẹ̀lú. Ìwọ kò sì fà mí lé àwọn ọ̀tá lọ́wọ́. Ìwọ ti fi ẹsẹ̀ mi lé ibi ààyè ńlá. Sànú fún mi, ìwọ Olúwa, nítorí mo wà nínú ìpọ́njú. Ojú mi fi ìbínú jẹ́ sùn, ọkàn àti ara mi pẹ̀lú. Èmi fi ìbànújẹ́ lu ọjọ́ mi àti àwọn dùn mi pẹ̀lú ìmíẹ̀dùn. Agbára mi ti kùnà nítorí òsì mi, egungun mi sì ti rún dànù. Èmi di ẹni ẹ̀gàn láàrín àwọn ọ̀tá mi gbogbo, pẹ̀lúpẹ̀lú láàrín àwọn aládùúgbò mi. Mo sì di ẹrú fún àwọn ojúlùmọ̀ mi, àwọn tí ó rí mi ní òde ń yẹra fún mi. Èmi ti di ẹni ìgbàgbé kúrò ní ọkàn gẹ́gẹ́ bí ẹni tí ó ti kú, èmi sì dàbí ohun èlò tí ó ti fọ́. Nítorí mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀pọ̀lọpọ̀ ìpayà tí ó yí mi ká tí wọ́n gbìmọ̀ pọ̀ sí mi. Wọ́n sì sọ̀tẹ̀ sí mi láti gba ẹ̀mí mi, ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ, ìwọ Olúwa, mo sì wí pé ìwọ ni Ọlọ́run mi. Gba mi ń bẹ ní ọwọ́ rẹ, gba mi kúrò ní ọwọ́ àwọn ọ̀tá mi àti àwọn oní inú nibí ni. Jẹ́ kí ojú rẹ kí ó tan ìmọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára. Gba mi nínú ìfẹ́ rẹ tí ó dúró ṣinṣin. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí, Olúwa, nítorí pé mo ké pè ọ. Jẹ́ kí ojú kí ó ti ènìyàn búburú, jẹ́ kí wọ́n lọ pẹ̀lú ìdàmú sí ìsà òkú. Jẹ́ kí àwọn ète iro kí ó dákẹ́ jẹ́ pẹ̀lú ìgbéraga àti ìkẹ́gàn. Wọ́n ń sọ̀rọ̀ àfojúdi sí olódodo. Báwo ni títóbi ore rẹ ti pọ̀ tó? Èyí tí ìwọ ti ní ní ìpamọ́ fún àwọn tí ó bẹ̀rù rẹ. Èyí tí ìwọ rọ̀jò rẹ̀ níwájú àwọn ènìyàn tí wọ́n fi ọ ṣe ibi ìsádi wọn. Ni abẹ́ ìbòjí iwájú rẹ ni ìwọ ń pa wọ́n mọ́ sí. Kúrò nínú ìdìmọ̀lú àwọn ènìyàn. Ni ibùgbé rẹ, o mú wọn kúrò nínú ewu, kúrò nínú ìjà han. Olùbùkún ni Olúwa, nítorí pé ó ti fi àgbá iyanu ìfẹ́ tí ó ní sí mi hàn. Nígbà tí mo wà ní ìlú tí wọ́n rọ̀gbà yíká, èmi ti sọ nínú ìdágìrí mi, "A gé mi kúrò ní ojú rẹ." Síbẹ̀ ìwọ ti gbọ́ ẹ̀bẹ̀ mi fún àánú nígbà tí mo ké pè ọ fún ìrànlọ́wọ́. Ẹ fẹ́ Olúwa, gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Olúwa pa olódodo mọ́, ó sì san padà fún agbẹ́ràga ní ẹ̀kúnrẹ́rẹ́. Jẹ́ alágbára, yóò sì mú yín ní àyà le gbogbo ẹ̀yin tí ó dúró de Olúwa. Saámù kejìlélọ́gbọ̀n. Ti Dafidi. Maskili. Ìbùkún ni fún àwọn tí a darí ìrékọjá wọn jì, tí a sì bo ẹ̀ṣẹ̀ wọn molẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa kò ka ẹṣẹ̀ rẹ̀ sí lọ́rùn, àti nínú ẹ̀mí ẹni tí kò sí ẹ̀tàn. Nígbà tí mo dákẹ́, egungun mi di gbígbó dànù nípa ìkérora mi ní gbogbo ọjọ́. Nítorí pé ní ọ̀sán àti ní òru ọwọ́ rẹ wúwo sí mi lára. Agbára mi gbẹ tán gẹ́gẹ́ bí òru ẹ̀rùn. Èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi sí ọ, àti pé èmi kò sì fi àìṣòdodo mi pamọ́. Èmi wí pé, "Èmi yóò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún Olúwa." Ìwọ sì darí ẹbí ẹ̀ṣẹ̀ mi jì mí. Nítorí náà jẹ́ kí gbogbo àwọn olódodo máa gba àdúrà sí ọ nígbà tí a lè rí ọ. Ní tòótọ́, nígbà tí iṣan ọmí nla bà rú sókè, wọn kì yóò lè dé ọ̀dọ̀ rẹ. Ìwọ ni ibi ìpamọ́ mi. Ìwọ yóò pa mí mọ́ kúrò nínú ìyọnu. Ìwọ yóò fi orin ìgbàlà yí mi ká. Èmi yóò kọ, èmi yóò sì fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà tí ìwọ yóò rìn. Èmi yóò máa gba ọ ní ìyànjú, èmi yóò sì máa fi ojú mi tọ́ ọ.

Kẹtàlélọ́gbọ̀n. Ẹ yọ̀ nínú Olúwa, ẹ̀yin olódodo, ẹ̀yin sì yẹ fún ẹni dídúró ṣinṣin. Ẹ yin Olúwa pẹ̀lú dùùrù. Ẹ máa fi ohun èlò olókùn mẹ́wàá kọrin si. Ẹ kọ orin tuntun si. Ẹ máa fi ọgbọ́n gbọ́n lu ohun èlò orin si pẹ̀lú ariwo. Nítorí pé ọ̀rọ̀ Olúwa dúró ṣinṣin, gbogbo iṣẹ́ rẹ̀ ni a ń ṣe nínú òtítọ́. Ó fẹ́ òtítọ́ àti ìdájọ́. Ilẹ̀ ayé kún fún ìdúró ṣinṣin àti àánú Olúwa. Nípasẹ̀ ọ̀rọ̀ Olúwa ni a ṣe dá àwọn ọ̀run àti gbogbo àwọn ẹgbẹ́ ogun wọn nípa ìmísí ẹnu rẹ̀. Ó kó àwọn omi òkun jọ gẹ́gẹ́ bí èyí tí ó wà nínú ìgò, ó sì fi ibú ṣe ilé ìṣúra gbogbo. Jẹ́ kí gbogbo ayé kí ó bẹ̀rù Olúwa. Jẹ́ kí gbogbo àwọn olùgbé ayé kí ó wà nínú ìbẹ̀rù rẹ̀. Nítorí tí ó sọ̀rọ̀, ó sì ti rí bẹ́ẹ̀, ó pàṣẹ, ó sì dúró ṣinṣin. Olúwa ti mú ìmọ̀ràn àwọn orílẹ̀-èdè wá sí asán, ó sì mú àrékérekè àwọn ènìyàn di ṣíṣákí. Ìgbìmọ̀ Olúwa dúró títí ayérayé, àní ìrònú rẹ̀ láti ìran díran ni. Ìbùkún ni fún orílẹ̀-èdè náà, ọlọ́run ẹni tí Olúwa jẹ́ tirẹ̀, àti àwọn ènìyàn náà tí ó ti yàn ṣe ìní rẹ̀. Olúwa wò láti ọ̀run wá, ó sì rí gbogbo ìran ènìyàn. Níbi tí ó ti jókòó lórí ìtẹ́, ó wo gbogbo àwọn olùgbé ayé. Ẹni tí ó ṣe àyà wọ́n bákan náà, ó sì kíyèsi iṣẹ́ wọn. A kò gba ọba kan là nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun, kò sì sí jagunjagun tí a gbà sílẹ̀ nípa agbára ńlá rẹ̀. Ohun asán ni ẹ ṣe fún ìṣẹ́gun, bẹ́ẹ̀ ni kì yóò fi agbára ńlá rẹ̀ gba ni sílẹ̀. Wò ó, ojú Olúwa wà lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, àti lára àwọn tí ó ní ìrètí nínú ìfẹ́ rẹ̀ tí ó dúró ṣinṣin, láti gba ọkàn wọn kúrò lọ́wọ́ ikú, àti láti pa wọ́n mọ́ láàyè lọ́wọ́ ìyàn. Ọkàn wa dúró de Olúwa, òun ni ìrànlọ́wọ́ wa àti asà wa. Ọkàn wa yọ̀ nínú rẹ̀ nítorí pé àwa gbẹ́kẹ̀lé orúkọ rẹ̀ mímọ́. Kí àánú rẹ, Olúwa, kí ó wà lára wa, àní gẹ́gẹ́ bí àwa ti ń ṣe ìrètí nínú rẹ. Sámùú, kẹrìnlélọ́gbọ̀n. Ti Dáfídì. Nígbà tí ó díbọ́n bí ẹni tí ń ṣe wèrè níwájú Abímẹ́lékì, ẹni tí ó le lọ, ó sì jáde lọ. Èmi yóò máa fi ìbùkún fún Olúwa nígbà gbogbo; eyín rẹ̀ yóò máa wà ní ẹnu mi títí láé. Ọkàn mi yóò máa ṣògo nínú Olúwa. Jẹ́ kí àwọn onírẹ̀lẹ̀ gbọ́ kí inú wọn kí ó sì máa dùn. Gbé Olúwa ga pẹ̀lú mi, kí ẹ sì jẹ́ kí a jọ gbé orúkọ rẹ̀ lékè. Èmi wá Olúwa, ó sì dá mi lóhùn, ó sì gbà mí kúrò nínú ìbẹ̀rù mi gbogbo. Wọ́n wò ó, ìmọ́lẹ̀ sì mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Ọkùnrin olùpọ́njú yìí kígbe, Olúwa sì gbóhùn rẹ̀, ó sì gbà á là kúrò nínú gbogbo ìpọ́njú rẹ̀. Áńgẹ́lì Olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì gbà wọ́n. Tọ́ ọ wò kí o sì rí wípé Olúwa dára. Ẹni ayọ̀ ni ọkùnrin náà tí ó gbẹ́kẹ̀lé ààbò nínú rẹ̀. Ẹ bẹ̀rù Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, nítorí pé kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀. Àwọn ọmọ kìnnìún á máa ṣe aláìní, ebi á sì máa pa wọ́n; ṣùgbọ́n àwọn tí ó wá Olúwa kì yóò ṣẹ láìní ohun tí ó dára. Wá, ẹ̀yin ọmọ mi, fi etí sí mi: èmi yóò kọ yín ní ẹ̀rù Olúwa. Ta ni nínú yín tí ń fẹ́ ìyè tí ó sì ń fẹ́ ọjọ́ púpọ̀ kí ó lè gbádùn ọjọ́ rere? Pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi, àti ètè rẹ kúrò ní ẹ̀tàn sísọ. Ya kúrò nínú ibi kí o sì ṣe rere, wá àlàáfíà kí o sì lépa rẹ̀. Ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, etí rẹ̀ sì ṣí sí ẹkún wọn. Ojú Olúwa korò sí àwọn tí ń ṣe búburú láti ké ìran tí wọn kúrò lórí ilẹ̀. Nígbà tí olódodo bá ké fún ìrànlọ́wọ́, Olúwa á máa gbọ́, a sì yọ wọ́n jáde láti inú gbogbo wàhálà wọn. Olúwa súnmọ́ etí ọ̀dọ̀ àwọn oníròbìnújẹ́ ọkàn, ó sì gba irú àwọn tí ṣe onírọ́ra ọkàn là. Ìpọ́njú àwọn olódodo pọ̀, ṣùgbọ́n Olúwa gbà wọ́n kúrò nínú gbogbo rẹ̀. Ó pa gbogbo egungun wọn mọ́, kò sí ọ̀kan tí ó dá nínú wọn. Ibi ni ó mú ikú ìkà wá, àti àwọn tí ó kórìíra olódodo ni yóò jẹ̀bi. Olúwa ra ọkàn àwọn ìránṣẹ́ rẹ̀ padà, kò sí ọ̀kan nínú àwọn tí ó gbẹ́kẹ̀lé tí yóò jẹ̀bi. Sámùú, karùnlélọ́gbọ̀n. Ti Dáfídì. Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí, kí o sì kọjú ìjà sí àwọn tí ó ń bá mi jà. Dí àṣà àti àpáta mú.